Ṣé mo máa ń mu coffee ní ibi iṣẹ́? Ṣé mo máa ń mu coffee ní ibi iṣẹ́? À, rárá, èmi kì í mu coffee ní ibi iṣẹ́. Alákọ̀kọ́, a ò ní coffee níbi iṣẹ́. Ní ibi iṣẹ́ wa kò sí ọ̀rọ̀ coffee n bẹ́. Elékèjì sì rẹ, èmi ò gbádùn láti máa mu coffee.

Ṣé mo máa ń mu àwọn ohun mímu pirotini? Rárá, èmi kì í sábà mu. Mo gbádùn láti mu omi. Omi ganí mo máa ń fẹ́ràn láti mu jù. Omi mo fẹ́ràn jù.

Ṣé mo ní gíláàsì ọ̀ọ̀rùn? Ọ̀ọ̀rùn, a! Èmi ò ní gíláàsì ọ̀ọ̀rùn kankan. Kódà mi kì í lo gíláàsì kankan torí mo dúpẹ́ fún ojú, irú ojú tí mo ní. Ojú tó dúró dáadáa tó péye ni. Mi ò ní lò gíláàsì ọ̀ọ̀rùn rárá.

Báwo ni mo ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Bí mo ṣe máa ń bá wọn sọ̀rọ̀ pọ̀ àti àwọn ọ̀nà àti bí mo ṣe ń bá wọn sọ̀rọ̀ gangan. Mo máa ń lo ẹ̀rọ amó, ẹ̀, ẹ̀rọ ayélujára Íńtánẹ́ẹ̀tì láti fi bá wọn sọ̀rọ̀. Mo sì máa ń sábà bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ìrẹlẹ, ìwà ìrẹlẹ.